Ìṣègùn òde tí mo lọ ó ti ṣe díẹ̀. Ó ti tóbi oṣù méjì sẹ́yìn níṣìí tí mo ti lọ sí ìjáde tó jẹ́ òde ìṣègùn. Nítorí mi kì í ṣe ẹ̀dá kan tó máa ń lọ sí òde lọ títí, mo máa ń fẹ́ràn kí n máa wà nínú ilẹ́ jú kí n máa lọ sí òde lọ.

Ẹ̀mí jẹ́ ẹdà kan tí ó kì í sábà ní alábá yẹn. Ìgbà tí mo ní àlá burúkú kan tí mo lè rántí ó ti lé ní bí i oṣù márùn ún sẹ́yìn nísìyí. Nígbà náà alá yẹn bùrú gan, o bùrú gan tó jẹ́ pé ó jí mi lójú orun tí mo béjì ti ẹru tí ẹ bá mi. Ṣùgbọ́n pélu gbogbo ẹ náà á dúpẹ́ fún Olúwa.

Tí ilẹ̀ bá ti ṣú tóbá ti tó bí wákàtí mẹ́jọ lálẹ́ ni mo máa ń lọ sùn lálẹ́ tí mo bá lọ nu yàrá láti rí pé mo yíra padà fún ọjọ́ kejì. Àkókò yìí ni mo dẹ̀ máa ń sùn nítorí òrun ṣe pàtàkì kan nínú gbèsè ayé ẹ̀dá. Nígbà mí lọ̀sán tí mo bá ráyè táyọ rẹ bá yọ́nà, mo máa ń sùn náà.

Nǹkan mán pọ̀ tó po gan tó máa múmi rẹ́rìn. Lára rẹni tí nbá rí nǹkan tí ó bà mí ni tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan idùnú fún mi tàbí nǹkan ìyàlẹ́nu tí ó jẹ́ pé ó dẹ̀ jẹ́ nǹkan idùnú torí mo ti re tí típé. Lára àwọn àkọ́kọ́ báyìí ni mo máa ń rín ẹ̀rìn. Mo dẹ̀ líke kí máa rẹ́rìn torí ẹ̀rìn ṣẹ́ pàtàkì gan.

Ìgbà tí mo kẹ́yìn lọ s'ọjà kò tí ì pẹ́ lọ títí. Mó lọ sí ọjà nínú, nínú oṣù tó lọ. Mó dẹ̀ tún lọ nínú oṣù yí naá. Kódà ní ìjẹta, ìjẹta mo sì lọ sí ọjà. Ìjẹta ni mo kẹ́yìn lọ sí ọjà tí mo lọ wá àwọn ǹkan tí mo ní wu'lo fún, tí mo lọ wá won ra. Ọjà jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan.